Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, tí àsìkò ìparí iṣẹ́ bá ti súnmọ́ àti pé tí ń bá ti ṣe gbogbo, tí ń bá ti pa gbogbo iṣẹ́ mi tí mo ní fún ọjọ́ náà, mo máa, mo máa ń fi àsìkò díẹ̀ kún, taì, àsìkò ìparí iṣẹ́ mi. Àsìkò díẹ̀ tí màá fi kún àsìkò iṣẹ́ mi a lè ràn mí lọ́wọ́ láti parí iṣẹ́ mi.

Rárá o, mi ò tíì lé ẹnì kankan kúrò ní ìṣe rí. Iṣẹ́ mi ò, ibi iṣẹ́ mi ò gba mi ní ọ̀ga láàyè síbẹ̀. Mi ò tì lé ẹnìkan níṣe rí. Mi ò dẹ̀ tíì lé ẹnìkankan kúrò ní ibi iṣẹ́ rí nítorí pé èmi ò ń ṣe ọ̀gá ibi iṣẹ́ tèmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi. Mo máa ń dé sí ilé iṣẹ́ mi ní àkókò tó yẹ kó tó di aago mésàn mẹ́jọ àárọ̀. Ó yẹ kí gbogbo òṣìṣẹ́ ti dé sí ibi iṣẹ́ ní àkókò tó yẹ kí aago mẹ́jọ àárọ̀ tó lù. Mo ti bá ń dẹ̀ lọ sí òde náà, mo máa ń dé ní àkókò sí odé ti bá ń lọ.

Gbogbo gbogbo ìgbàkígbà tí n bá ti nílò láti fi ow mi ṣe ǹkan, mo máa ń fọ ọwọ́. Ìgbà mìíràn tí ọwọ́ mi bá ti dọ̀tí, mo máa fọ ọwọ́ mi. Mo máa n fọ ọwọ́ mi fún ìmọ́tótó, ìmọ́tótó ara kí àìsàn má baà wò ara.

Rárá o, èmi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Oúnjẹ ọ̀sán mi, ígbà kookan ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, kò n ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Síbẹ̀ tí bá jẹ́ oúnjẹ ọ̀sán, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Igbádùn mi jẹ́, àbí kí a sọ pé bí àsìkò tí ń bá, tí bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́, tí a bá jókòó, tí à ń sọ̀rọ̀, tí à ń jẹ, tí à ń mu. Ìgbà ìgbádùn mi kan nìyẹn. Tàbí tí bá ń gbọ́ orin, ìgbà tí bá ń gbọ́ orin náà máa ń jẹ́ ìgbà ìgbádùn fún mi, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n gbogbo ìgbà kọ́ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, bí lẹ́tà sí àwọn olólùfẹ́, àwọn kan wà, àwọn olólùfẹ́ wọn ló máa fẹ́ kọ lẹ́tà si, mo máa ń bá wọn kọ lẹ́tà sí olólùfẹ́ wọn, tàbí lẹ́tà fún iṣẹ́, àwọn mìíràn tí wọ́n bá ń wá iṣẹ́, tí wọ́n bá fẹ́ kọ lẹ́tà, mo máa ń bá wọn kọ lẹ́tà náà.

Ibi tí mo fẹ́ràn lọ jù ni ìlú Faransé. Ìlú Faransé, ìlú Faransé jẹ́ ìlú kan tí mo nífẹ̀ẹ́ jù lọ. Ìlú, ìlú tí a ń pè ní ìlú àwọn olólùfẹ́. Ehn, mo fẹ́ràn ìwà wọn, ìṣe wọn, oúnjẹ wọn. Mo fẹ́ràn èdè wọn, èdè Faransé mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ mọ púpọ̀ nínú èdè wọn, nínú ìṣe wọn. Ǹkan tí mo fẹ́ràn jù ní Faransé ni èdè wọn.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìńnà mi ni pé, ìgbà mìíràn wà, àwọn ọ̀rọ̀ náà mo máa ń kọ wọ́n sílẹ̀ sórí ìwé mi, tàbí kẹ̀, mo máa ń pe lára àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀ pé wọ́n mọ̀ nípa àwọn ọ̀rọ̀ àṣìńnà náà, mo máa ń pé wọ́n kó ba lè rántí mi létí.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ àlàáfíà ta àwọn gẹ̀ẹ́sì máa ń pè ní "peace" mo, mo bèèrè ìtumọ̀ orúkọ mi nígbà tí mo wà ní kékeré ní ọmọ ọdún mẹ́rin ni mo ti bèèrè ìtumọ̀ orúkọ mi ìtumọ̀ orúkọ mi jẹ́ àlàáfíà. Mo mú àlàáfíà wá fún àwọn òbí mi. Àlàáfíà ni ó dẹ́ tán sí inú ayé mi.

Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn oúnjẹ ti ilé, oúnjẹ tí a sè ní ilé. Mo fẹ́ràn rẹ̀ gidi gan, nítorí oúnjẹ ìta, a mọ ìgbà mìíràn a mọ ǹkan ti won fi ń sè e, a mọ bí àyíká wọn ṣe rí, a mọ bí ìmọ́tótó wọn ṣe rí. Nítorí náà ni mi ò fẹ́ràn ra oúnjẹ ní òpópónà.

Mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní àárọ̀, àárọ̀ kùtù bi aago márùn-ún àárọ̀ bá kí ó tó lọ ibi iṣẹ́. Ni ọjọ́ Jímọ̀, mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Orun ọ̀sán jẹ́ nǹkan tí mo fẹ́ràn nítorí pé ó máa ń jẹ́ kí gbogbo ara balẹ̀ àti pé oorun ọ̀sán dára. Ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọ kó ní ìsinmi láti gbogbo iṣẹ́ àárọ̀ teyan ti ṣe.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn lọ sí ibi orin, mo lọ sí ibi orin olórin olólùfẹ́ mi, olorin olólù, orin olólùfẹ́ mi, olólùfẹ́ mi takọrin tó jẹ́ Davido. Ibi orin rẹ̀ ni mo lọ tọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá.

Bí mo ṣe máa rán àwọn ènìyàn lọ́wọ́. Mo máa rán àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú owó. Àwọn ènìyàn mìíràn wà, ìran lọ́wọ́ tó bá wá bá èèyàn fún, ó nílò ṣíṣe pẹ̀lú owó. Nítorí náà kọ́, a máa rán wọn lọ́wọ́ pẹ̀lú owó. Àwọn mìíràn wà, ó lè jẹ́ ẹ̀ ọgbọ́n àbí ìmọ̀ lọ́wọ́ fún. A máa rán wọn lọ́wọ́ náà pẹ̀lú ọ̀rọ̀ ọgbọ́n.

Mi ò kín fí tùràrí. Tùràrí jẹ́ ǹkan tí àwọn Mùsùlùmí máa ń lò. Èmi ò kín fín tùràrí torí èmi ò kín ṣe Mùsùlùmí. Àwọn Mùsùlùmí ló máa ń fí tùràrí. Nítorí náà, èmi ò kín fí tùràrí torí èmi ò kín ṣe ọmọ ẹ̀sìn Mùsùlùmí.

Gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé. Ṣùgbọ́n, ní ìkẹyìn oṣù, ní ìkẹyìn oṣù, mo máa ń ṣe ìmọ́tótó gbogbo ilé, ìmọ́tótó gbogbo àyíká mi. Mo máa ń ríi wípé dájú wípé gbogbo àyíká mi yóò mọ́tótó.

Bẹ́ẹ̀ni, màá wọ fìlà. Màá wọ fìlà sórí àwọn ẹwù mi. Àwọn ẹwù bíi aṣọ àǹkárá, àwọn aṣọ ẹbí bíi tí a bá ń lọ sí òde, tí n bá ń lọ sí patí, màá wọ fìlà sórí aṣọ tí n bàá wọ, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ni pé nítorí oníkálukú owó ènìyàn ní ìwà ọ̀tọ̀tọ̀ tí won tó yà wọ́n sọ́tọ̀ sí àwọn tó kù. So ọgbọ́n, ọgbọ́n àti ìmọ̀ ni mo fi máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́. Nítorí pé a nílò láti mọ ìwà, ìwà oní kankan wa ká bá le bá ara ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní aṣálẹ́. Ìgbà mìíràn wà, ohun mo máa ń sún ún jẹ ní aṣálẹ́. Ìgbà mìíràn náà dẹ́ sí wá kẹ̀, mo máa ń ṣe àwọn iṣẹ́ tó bá kù láti ibi iṣẹ́ tí mo ò lè parí ní ibi iṣẹ́, mo máa ń gbó wọn wá sílé wa parí ní aṣálẹ́.

Mo máa ń wo ojú àwòrán ní bí, ẹ́ẹ́mẹ́, ẹ́ẹ́mẹ́rin ní ojúmọ́. Ó máa ń yàtọ̀ síra ní àwọn ìgbà kan nítorí iṣẹ́. Tí bá lọ sí ibi iṣẹ́, tàbí tí bá wà ní ibi iṣẹ́, mo kò lè ráyè láti wo àwòrán yàtọ̀ sí tí bá ti padà dé sílé. Nítorí náà kọ, àwọn ìgbà mìíràn wà, ẹ̀ẹ̀kan, àwọn ìgbà mìíràn wà, mo kì í wo àwòrán rárá lójúmọ́. Àwọn ìgbà mìíràn kẹ́wàá, tí bá wà nílé, mo lè wo àwòrán bí i ẹ́ẹ̀màrún, ẹ́ẹ̀mẹ́fà ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé ó ṣe pàtàkì gan an. Àwọn cloud yẹn ó máa ń bá yàn tọ́jú àwọn nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó fún wa nítorí pé a lè padà sí cloud wa ká lọ wo nǹkan tí a ti fi sórí rẹ̀.

Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná rara nítorí mo máa ń, mo máa ń ṣọ́ fóònù mi lò. Ìgbà mìíràn wà tí n bá lo fóònù mi kò lè jẹ́ kí fóònù gbóná. Ìgbà mìíràn kẹ́wàá tí n bá tẹ fóònù mi jù, á fẹ́ gbóná díẹ̀, màá fi lè so that.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí ó máa ń jẹ́ ká mọ̀ pé ilẹ̀ mọ́ àti pé a jẹ́ kí á lè ṣe gbogbo nǹkan tí a fẹ́ ṣe ní kíákíá ní àárọ̀. Ní ìrọ̀lẹ́ náà kẹ́ náà, mo fẹ́ràn ìrọ̀lẹ́ torí pé ní ìrọ̀lẹ́, gbogbo, gbogbo nǹkan máa ti dá, orun ò ní rọ̀n, atẹ́gun á fẹ́ dáadáa.

Ibi ti mo maa n fi kọ́kọ́rọ́ mi si. Mi o ki n mu kọ́kọ́rọ́ mi pamọ́ fún ẹni kankan nítorí pé èmi nìkan ni mò ń gbé ní ilé. Àlejò to bá wà mí wá, a nílò láti dúró dé mi kí n dé sílé kí wọ́n tó lè wọlé. Nítorí náà, mi ò kí n fi kọ́kọ́rọ́ mi lẹ̀ fún ẹni kankan. Mi o dẹ̀ kí n fi pamọ́ náà sí ibi kankan ní ilé.

Bí ìgbà mẹ́ta sí mẹ́rin ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Àwọn ìpàdé àwọn ọ̀dọ́, ìpàdé àwọn ẹbí, ìpàdé àwọn ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń ní ìpàdé àwọn ọ̀rẹ́ náà nígbà tí àwa ọ̀rẹ́ a máa jókòó, ti a máa fẹ̀yìntì, ti a máa bá ara sọ̀rọ̀

Bí mo ṣe máa ń tọ́jú ara mi ni pé mo máa, mo máa wẹ̀, mo máa fọ́nu mi ní ẹẹmeji lojúmọ́. Mo máa ń wẹ̀ ní àárọ̀ àti alẹ́. Ó túmọ̀ sí pé ẹẹmeji naá ni mo máa ń wẹ̀ lójúmọ́. Mo dè máa ń wọ aṣọ tó mọ́ nítorí pé kíni, ìmọ́tótó ara ó ṣe koko gan tí èeyàn ò bá tọ́jú ara. Ara, a lè fa àìsàn sí ara, sí ago ara ẹni. Nítorí náà, mo máa ń tọ́jú ara mi daadaa, mo máa ń fọ́yìn mí lẹẹmeji. Mo dè máa ń jẹ ohun tó da. Mo máa ń jẹ àwọn oúnjẹ tó, tó máa ń mú afún, mú ara, tó máa ń jẹ́ kí ara.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dára nítorí mo má ń mọ ọ̀gá gẹ́gẹ́ bí ọ̀gá. Ọmọ ise na dẹ gbọdọ̀ fún ra e ní ọgbọ́n láti lè bá ọ̀gá ṣiṣẹ́, láti lè bá ọ̀gá rìn. O jẹ́ nítorínàa ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀gá mi, o, ó jẹ́ nǹkan tó dá.